Tí mo bá rí ọmọdé tí ó yára bi àgbà, mo máa sọ fún wípé, àgbà máa ti ń lẹ̀, màá fi ṣe bí i yẹ̀yẹ láti lè jẹ́ kí ọmọdé náà fẹ́ kó múra sí i. Yẹ̀yẹ́ ni màá fi ṣe, kò ń ṣe torí pé ọmọdé, torí pé wọ́n jẹ́ ọmọdé.

Ibi tí mo ti dàgbà jẹ́ ilé àwọn òbí mi. Ó jẹ́ ibi tí mo ti kọ́ ẹ̀kọ́ púpọ̀. Ní àṣálẹ́, àwọn òbí má ń rí pé, mo tètè lọ sùn, torí àti múra lọ o sì ṣùkú u wọn kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ranmilowo ní ọjọ́ òní.

Ìwà ìṣọ̀wọ̀ mi ṣé rí ni pé èmi kì í ná owó ní ya fun ya fun, èmi máa ń ná owó ohun tó ṣe pàtàkì. Òhun to ba ṣe to pọn dandan ni èmi máa ná owó lé lórí. Bẹ́ẹ̀ ni, ẹni, ohun tí ó bá jẹ́ pé kí ènìyàn kí ó ná àná dá ní èmi kì í ṣà ná dánu.

Ohun tí èmi máa ṣe tí mo bá jí nílé mìíràn lọ́la ni pé, máa kọ́kọ́ wò láti yára láti mọ ibi tó èmi wà. Láti mọ bóyá ibí tèmi mọri àbí ko í ṣe ibí tí mi o mọri tí mo bá rí pé ibi tí mo mọ̀ rí ni, màá wá wo bí máa ṣe kúrò láti ibẹ̀ lọ sí ilé mi. Tó bá dẹ̀ jẹ́ ibi tí mi ò mọ̀ rí, màá kọ́kọ́ ríi pé ṣé mo ní, ṣé, ṣé mo lè jáde láti lọ sí ìta láti wo àyíká ibẹ̀.

Nígbà tí mo wo ẹ̀rọ amóhùnmáwòrán tí mo wà ní station ibi tí wón ti ń sọ̀rọ̀ Yorùbá, gbogbo ọ̀rọ̀ tí wón ń sọ nígbà tí program wón ń lọ lọ́wọ́ gbogbo rẹ̀ náà ń kó sórí tórí ẹ̀rọ ọ̀ro ohun ó hàn ní, ní lẹ́tà funfun kí gbogbo àwọn tí wón ń wo TV amóhùnmáwòrán kí ó ba lè máa rí gbogbo ọ̀rọ̀ tí wón ń sọ pẹ̀lú lẹ́tà.

Bí èmi bá fẹ́ sinmi kúrò ní èmi yóò jókò sí orí àga pẹ̀lú àwọn ọmọ mi. A máa ma bèèrè ìbéèrè bí ọjọ́ wọn ṣe lọ, báwo ni suku wọn, kí ni àwọn olùkọ́ kọ wọn ní ọjọ́ náà, kí ni, kí ni kò yé wọn bí èmi ṣe máa ń sinmi rèé.

Ọjọ́ ìbí àwọn ìdílé mi bẹ̀rẹ̀ láti oṣù kejì ọdún tí a mọ̀ sí February. Ẹ̀gbọ́n mi àti àbúrò tí mo, tí mo tẹ̀lé àti tó tẹ́lẹ̀ mi jẹ́ ọjọ́ ogún lé mẹ́rin ní oṣù February. Àbúrò mi kan jẹ́ oṣù June ọjọ́ ogún, ìyá mi oṣù July ọjọ́ ogún lé mẹ́sa-mē-mēje. Èmi gangan fúnra rà jẹ́ oṣù kẹwàá ọjọ́ kẹta lé, mẹ́ta, mẹ́ta lé ní ẹ̀ẹta.

Bí a tí ń wólẹ̀ tàbí bí a tí ń kúnlẹ̀ nígbà ìkíni. Àwọn tí a má n wólẹ̀ tàbí kúnlẹ̀ láti kí ni àwọn àgbà. Ọkùnrin ló máa ń wólẹ̀, obìnrin ló máa ń kúnlẹ̀. Wíwólẹ̀ jẹ́ kí ènìyàn kí ó dá ara rẹ̀ délẹ̀. Kíkúnlẹ̀ jẹ́ kí ènìyàn kí ó, kí ó kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀.